Sọ fún wa nípa ijó ní àjọyọ̀. Ijó jẹ́ ọ̀nà tí àwọn ènìyàn fi ń fi ẹ̀mí ìmorẹ́ hàn nígbà tí wọ́n bá ń ṣe àjọyọ̀. Ijó yìí ló máa ń fi hàn wípé àwọn ènìyàn wá, wọ́n jáde síta won a fi inú dídùn se àjọyọ̀ ti won se.